Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ni Canada. Òwú mi kì n lọ sí Canada, kí n lọ ṣe ìsinmi, kí n lọ ṣe ìsinmi mi nibẹ. Ṣùgbọ́n agbára ò gbé. Gbogbo ìgbà tí bá ti fẹ́ lọ ìsinmi nínú ilé mi, mo máa wà tí mo ti máa ń sinmi.

Ìgbádùn mi ni kí n play orin, kí n dẹ̀ máa gbádùn ọtí ẹlẹ́rìndòdò mi. Gbogbo ìgbádùn mi òjù yẹn lọ, kí n lè gbé oúnjẹ síwájú àbí bí i abìí ṣíkìnì tí wọ́n ti dín tí wọ́n yí láta dáadáa àbí tọ́kì tí wọ́n ti dín tí wọ́n yí láta dáadáa, kí n máa gbé ọtí ẹlẹ́rìndòdò síi, kí n máa fi ṣẹ́ lẹ́n sẹ́, kí n dẹ máa fi orin tí mo fẹ́ràn jù kí n fi si.

Mo máa ń lọ sí ọ̀dọ̀ oníbàárà mi tó máa ń bá mi ṣe irun ní sálọ̀n ní ilé onírọ́. Ìgbà mí tí n bá ti ní owó púpọ̀, mo máa dì ní àdìmọ́lẹ̀ bí koroba àbí ṣùkú àbí kọjúsọ́kọ.

Rárá o, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Kódà gan mi ò tí wọ inú ọkọ̀ ojú irin rí. Rárá, mi ò tí ní ìri a, iru irin àjò báyẹn rí tí máa fi wọ ọkọ̀ ojú irin, mii tíi wọ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilé. Gẹ́gẹ́ bí ibi tí mò ń gbé, nọ́mbà tí a fún wa tó jẹ́ nọ́mbà orí ilé, ilé tí mò ń gbé ni ogún nọ́mbà, ogún nọ́mbà ni nọ́mbà orí ilé níbi tí mò ń gbé. Tí ẹ bá fẹ́ jú we fẹ́ yàn, máa sọ fún wọ pé kí wọ́n bèrè ogún ilè, nọ́mbà ogún.

Bẹ́ẹ̀ni mo máa ń na ara mi o. Bí a ti ń bá ti jókòó lórí ibùjókòó mi ní ibi iṣẹ́ mi fún àsìkò tó ti pẹ́, fún, wákàtí tó ti pẹ́ bí i wákàtí méjì mẹ́ta, mo máa dìde máa na ara mi dáadáa kí n tó tún sọ pé mo fẹ́ padà jókòó.

Ah! Awo ti mo fẹ́ràn jù, ó ní àwo rèbéte kan to jẹ́ pé òun ni mo máa ń sábà lo láti fi bu oúnjẹ. Awo òní, awo yẹn orí kónkoló báyi, ṣùgbọ́n o jìn sínú. Mo fẹ́ràn awo yẹn gan, òun ni máa fi ń gbọ̀bẹ̀, òun ni máa fi ń buraíìsì ń gbà mí tí bá fẹ́ jẹun.

A! Mí kìí wò nkankan o, sẹ́mí tó ti jẹ́ pẹ́ mo ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí níbi iṣẹ́ tó ti rẹ mí ni màá ní mo fẹ́ wò nkankan, ó ti ò. Sùgbọ́n ngbà mí naa tí n bá ti dé láti ibi iṣẹ́ tí mo ti we, tí mo, tí mo nara sílẹ̀, mo lè máa wo sinimá orí YouTube fún àsìkò mélòó kan kí n tó sun.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Faransé, èdè Korea. Ẹ̀hẹ̀n, èdè méjì tí ó wù mí láti kọ́ nìyẹn. Èdè Faransé àti èdè Korea. Kí n mọ Korea sọ dáadáa, kí n mọ èdè Faransé sọ náà dáadáa. Èdè méjì tó wù mí kọ́ nìyẹn.